Akoko wo ni ọ́fíìsì mi n si? Akoko ti ọ́fíìsì mi n si ni ago mẹ́jọ ni àárọ̀, torí pe yorùbá náà lo sope àárọ̀ láti n fo ìmọ̀ gbigbe. Nítorí idí èyí, àgógò mẹ́jọ ní àárọ̀ ni ọ́fíìsì mi ń se torí wípé wọ́n fẹ́ jẹ́ kí, àmọ́ gbogbo òṣìṣẹ́ nínú ọ́fíìsì mi ó ti máa dé, gbogbo wa ti máa dé kó tó di aago mẹ́jọ ní àárọ̀. Torí tí o bá dé lẹ́yìn aago mẹ́jọ, ó túmọ̀ sí wípé o ti, o ti kùnà òfin àti, òfin àti ìlànà ibi iṣẹ́ mi nìyẹn. Nítorí idí èyí, gbogbo wa ni a má ń dé kó tó di aago mẹ́jọ ní àárọ̀. Àmọ́ ọ́fíìsì mi bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ ní aago mẹ́jọ ní àárọ̀ torí wípé ká ba lè ṣe iṣẹ́ gidi ní àárọ̀.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nígbà ọmọdé mi tí mo rántí. Ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ nígbà ọmọdé mi tí mo rántí bí ìgbà tí mo fẹ́ jáde, ní ìgbà tí èmi àti ìyá mi fẹ́ jáde tí wọ́n ní kí n má wọ bàtà kan ṣùgbọ́n nítorí pé bàtà yẹn rẹwà púpọ̀ mo ní mo máa wọ̀ ọ́. Nítorí idi eyìí mo wá lọ sá pamọ́ kí ìyá mi má bà lè rí mi. Mo lọ sá pamọ́ pẹ̀lú bàtà tí mo wọ̀ ọ́. Ìyá mi wá ń wá mi kiri, wọ́n wá ń wá mi kiri, wọ́n fẹ́ẹ̀ lè máa sunkùn gan. Àmọ́ ìgbà ti won rí mi, mo jẹ burúkú ẹgba níjọ́ náà. Àwọn iranti, lára àwọn iranti ti mo rántí l'eleyii. Mo tún rántí àwọn nǹkan mìíràn bí i kí n ma bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, ka jọ lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ka jọ lọ, ka jọ lọ gba, bí ki won ràn wà niṣẹ, ka sáré tu wa kẹ̀kẹ́ wa lọ́ ńigba yẹn ta máa ń pè ní ọkọ̀ wa, ka wà lọ́ ńigba yẹn. Àwọn nǹkan pẹpẹpẹ ni mo rántí ní ìgbà ọmọdé mi.